Mi, mo máa ń ní ìpàdé ní ìgbà mẹ́rin ní àárín ọ̀sẹ̀. Ní ìgbà mí ì, mo máa ń ní ìpàdé ní ìgbà mẹ́ta tàbí méjì ní àárín ọ̀sẹ̀. Ó dá lé lórí bí ọ̀sẹ̀ náà bá ṣe lọ àti àwọn ohun tí mo bá ń ṣe nínú ọ̀sẹ̀ náà ló máa ń jẹ́ kí bí mo ṣe máa ní ìpàdé láàrín ọ̀sẹ̀ kí ó pọ̀ tó.

Mo máa ń gbaradì fún ìpàdé pẹ̀lú oníbàárà nípa mímọ ohun tí mò ń ṣe ní gbogbo ìgbà. Nítorí ìpàdé náà lè dé lójijì. Ṣùgbọ́n tí mo bá ti múra sílẹ̀ nípa mímọ nǹkan tí mò ń ṣe, ìpàdé náà kò ní bá mi lójijì rárá. Hun ó ti ka ọ̀pọ̀lọpọ̀ ìwé ṣáájú àkókò náà, n ó sì ti fi ohun gbogbo sí ipò rẹ̀